Ṣé o ti béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí? Rárá o, mi ò tí ì béèrè ìrànlọ́wọ́ rí láti orí olùṣètò ẹ̀rọ. Mi ò tí ì béèrè torí mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run rán mi lọ́wọ́ ní gbogbo àwọn nǹkan tí mò ń ṣe. Ìyẹn mú mi kó jẹ́ pé gbogbo àwọn nǹkan tí mo bá nílò, gbogbo ẹ̀ ní ó wà ní ìkáwọ́ mi, eyii tí kò bá sì kú díẹ̀. Mà á gbìyànjú láti ṣiṣẹ́ di igbà tí mà á fi rí ọ̀nà láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ìyẹn mú mi tó jẹ́ pé mo dẹ́ sì jẹ́ nǹkan tó máa n tijù láti béèrè ìrànlọ́wọ́ ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ. Nnnn, mo jẹ́ enikkan tó máa n tijù. Ọ̀dọ̀ àwọn tí ó bá sún mọ́ mi bíi ẹbí, ará àti ọ̀rẹ́ ni mo lè sọ wípé mo ti béèrè ìrànlọ́wọ́ rí kì í ṣe láti orí ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ rí. Rárá, mi ò tí ì béèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ wọ́n rí.

Àkókò mélòó ni mo si tó ago ìjí mi? Ehn, iye àkókò tí mo ṣi tó ìjí mi náà ni àkókò kan. Iyẹn ni ago ó pé oríṣi méjì tí mo máa ń lọ sí ibi iṣẹ́ àti tí mi ò bá lọ sí ibi iṣẹ́. Tí mo bá jẹ́ pé mo ń lọ sí ibi iṣẹ́, ago ìjí mi mo máa ṣe tó rẹ̀ sí ago márùn ún àbọ̀ ní òwúrọ̀ kí n ba fi lè tètè jí láti múra ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe kí má baà pẹ́ dé ibi iṣẹ́ láti tètè jẹun, láti múra, láti ṣe ohun kan, kánmọ́kánmọ́. Àmọ́ tí ó bá jẹ́ pé ìgbà tí mi ò lọ sí ibi iṣẹ́ ni mo máa ṣe tó ago ìjí mi sí bí ago mẹ́fà àbọ̀. Ìgbà ni ó dẹ máa jẹ́ ago méje, àmọ́ ago mẹ́fà àbọ̀ ló wọ́pọ̀ jù. Ti mo bá sì rí pé orun yẹn ò tí da lójú mi, mà á sun sí ago méje. Torí ìgbà tí mo bá lọ sí ibi iṣẹ́ mo nílò láti sinmi dáadáa, kúrò nínú gbogbo wàhálà tí mo ti ṣe ní ọjọ́ iṣẹ́. Iyen ẹ jẹ́ kí n máa ṣe kí n ṣe tó àkókò ìyè ago ìjí mi sí méjì. Iyẹn ìjọ́ tí mo máa ń lọ sí ibi iṣẹ́ àti ìgbà tí mi bá lọ sí ibi iṣẹ́.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? À, ohun tí mo máa ń ṣe nígbà tí mo bá sín ni pé mo, àti má tí ń sín, mà á fi ọwọ́ bo imú mi, torí kò da kí n máa sín sí àwọn ènìyàn lára ní àwùjọ tàbí kí n fi nǹkan tí eléébó pé ní nose cover, mà á fi bo imú mi. Tó bá yín tó dẹ̀ máa fa sísín yẹn náà ni catarrh tí mo bá rí pé catarrh yẹn ó ti ń pọ̀ ju tí kó fẹ́ gbọ́ láti lọ ní kíákíá, mà á lọ wa òògùn tí mà á lò kí ó ba lè lọ. Àwọn òògùn yẹn mà á dẹ̀ lò ó ní àárọ̀. Mà á tún lò ó ní alẹ́ tí mo bá ti fẹ́ sùn. Àwọn nǹkan tí mo máa ń ṣe tí mo bá ti ń sín nìyẹn. Àwọn ọ̀nà míì náà tún gbà tí mo tún lè fi dènà rẹ̀, òun náà ni kí n fi omi gbígbóná, mà á fi jó imú mi. Tí mà á fi jó imú mi láti fi jó àwọn agbárí torí yẹn náà tún máa ń fa sísin. Tí mà á ti jó tán, mà á wa rọ́bù tàbí òrí, mà á fi ra àwọn gbogbo àyíká imú mi, mà á fi ra iwájú orí mi. To ba je catarrh ni, o ma lo ni iroworose. Àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá sín nìyẹn. Mà á tọ́jú ara mi, mà á f'omi jó imú, mà á fi rọ́bù tàbí òrí ṣi. Tí mà á dẹ̀ ti rí pé kò lọ, mà á wa òògùn tí mà á lò ó sí i kí ó ba lè lọ. Mà á dẹ̀ rí i pé mo tọ́jú imú mi, pé mo ń fi aṣọ bò ó kí í dọ̀tí, kí ó má ba à kó sínú imú mi.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù, ó pọ̀ o, ṣẹ̀ṣẹ̀, ó pọ̀ o. Mó ti ní àwọn eré ìdárayá tí mo fẹ́ràn, àmọ́ màá le mẹ́nuba àwọn mélòó kan nínú àwọn tí mo fẹ́ràn jù nínú eré ìdárayá. Eré ìdárayá tí mo fẹ́ràn jù, ó jẹ́ eré ìdárayá gbígbá bọ́ọ̀lù, ẹ̀hen, bọ́ọ̀lù gbígbá, aláfẹsẹ̀gbá. Mo fẹ́ràn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ torí ó má ń-- kì í ṣe èmi nìkan ni màá ṣe, ó má ń so mí pọ̀ mọ́ àwọn tí mi o mọ̀ rí, tí gbogbo wa a jọ ṣeré pọ̀ tá jọ darapọ̀, láti bẹ́ẹ̀ a di ọ̀kan. Ẹ̀ torí eré àgbá bọ́ọ̀lù ó, ó, ó, ó, ó, ó, ó fọ́n, ẹ́hen, tí àwọn ilẹ̀ Igbo pé ni o fọ́n, it is always fún. Ẹ̀ ìyẹn ni eré àgbá bọ́ọ̀lù. Eré ìdárayá tí mo tún fẹ́ràn jù náà ni eré sísá. Eré sísá jẹ́ eré àdá ara ìdárayá tí mo fẹ́ràn torí ó má ń jẹ́ kí èèyàn mọ àwọn nǹkan tí èèyàn le ṣe. Ó má ń na ara, ó má ń na ara, ó sì má ń fi okùn kún okùn tí ẹ̀yin bá ti lágùn. Ó má ń jẹ́ kí èèyàn mọ àwọn nǹkan tí èèyàn le ṣe, bí èèyàn ṣe le sáré síi, bí èèyàn ṣe le rìnrìn sí. Ẹ̀ ìyẹn ni àwọn eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Báwo ni mo ṣé máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹ́gbẹ́ ẹ́, bí mo ṣe máa ń ṣètò ọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹ́gbẹ́ mi náà ni pé tí màá ti rí pé àwọn tí a jọ wà tó bá jẹ́ pé àwọn ẹlẹ́gbẹ́ tí a jọ ṣiṣẹ́ ni, màá gbé ọ̀rọ̀ mi kalẹ̀ ní ọ̀nà àti màá kókó sọ ní èdè tí mo rí pọ́n tán tó wà láyìí ká mi, wọn ò gbọ́, èmi máa gbé kalẹ̀ náà, màá tún ṣàlàyé fún wọn ní ẹ̀kún rẹ́rẹ́ ní ọ̀nà tí wọ́n fi lè gbọ́ mi yé. Tí àwọn nǹkan tí mo ń sọ, tí a fi lè yé wọn. Tí mo bá dẹ̀ tí fẹ́ sọ oro nà, màá ti gbára dì, màá ti múra kalẹ̀, màá ti ṣàlàyé àwọn nǹkan tí mo fẹ́ sọ, màá ti fi wọ́n kalẹ̀ sínú ìwé, màá ti kọ kalẹ̀ sí inú ìwé. Ìyẹn máa mú mi láti máa rántí àwọn nǹkan tí mo bá sọ, màá dẹ̀ máa gbé kalẹ̀. Màá máa ṣàlàyé fún wọn ní ẹyẹ yọ tí yóò fi yé ohun níkálùúkù. Ẹ̀, bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro mi ní àárín àwọn ẹlẹ́gbẹ́ mi.

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn ímeèlì rẹ? Ẹ̀n bí mo ṣe ma ń ṣètò àwọn ímeèlì mi, òun náà ni mo ti ní orísìírísìí ímeèlì. Mo dẹ̀ ti ní àwọn kan tí mò ń lo ìkúnkalùkù ẹyọ kankan fún. Àwọn èyí tó bá jẹ́ titi ibi iṣẹ́ mi ò kí ń lò fún nǹkan mìí rárá, rárá, rárá, rárá àti rárá. Àwọn èyí tó bá jẹ́ titi i mi tí mò ń lò tí mo kàn fi ń gba àtẹ̀ránsẹ́. Àwọn yèn mo lè lò fún nǹkan kan. Tí mo bá dẹ̀ ti rí pé àwọn ímeèlì wọlé wá láti àwọn ibi tí mi o mọ̀ tí mo rí pé kò wá láti ibi tó da, màá tètè rí pé mo fáa yọ kúrò. Màá yọ kúrò nínú ímeèlì mi. Tí mo bá dẹ̀ rí pé àwọn èyí tó wúlò ni, màá ka àwọn iṣẹ́ tó wà n bẹ́ẹ̀ tí wọ́n ní kí n ṣe. Màá rí pé mo ṣe gbogbo è bi o ṣe tọ́ àti bó ṣe yẹ. Màá dẹ̀ rí pé mo tẹ̀ ní tẹ àtẹ̀ránsẹ́ rẹ̀ náà ní àsìkò tí ó yẹ kí n tẹ̀ láìsí ìdéwọ́ kankan àti ìdènà. Bí mo ṣe má n ṣètò àwọn ímeèlì mi ni yen.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ehn, bí mo ṣe máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni tí ọjọ́ bá ti tó, tó ti tó ọjọ́ ìbí mi, mà á, àkọ́kọ́ tiba tí mà á ti jí àkọ́kọ́ gbàdúrà, máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún tó dá mi sí láti rí ọjọ́ yẹn ní ayọ̀ àti àlàáfíà. Nígbà tí mo bá ti ṣe yẹn tán, kò fi bẹ́ẹ̀ sí rẹpẹtẹ náà o. Àmọ́ mà á ti ra àwọn nǹkan fúnra mì, àwọn nǹkan tí mà á fi kí ara mi kú ọjọ́ ìbí, mà á ti rà á. Ehn, àwọn tí ó mọ̀ mí rí tí ó súnmọ́ mi, gbogbo wọn máa máa pè mí, àwọn tó bá rántí wọ́n á pè mí, wọ́n á kí mi kú àjọ̀dún ọjọ́ ìbí. Àwọn tí ó bá wà ní tòsí mi náà, wọn ó fi, àwọn, wọn ó fi àtẹ iransẹ́, wọn ó fi iransẹ́ sí mi àti ẹ̀bùn, wọn ó fi iransẹ́ sí mi. Àwọn tó wà jínà náà, àwọn tó bá lè fi owó ránṣẹ́, wọn ó fi owó ránṣẹ́ sí mi láti fi kí mi pé mo kú ọjọ́ ìbí mi o. Èmi náà sì ṣe àdúrà fún wọn láti fi kí wọn. Ìgbà tí ààyè bá wá yọ, tí ó bá ti bọ́ sí ọjọ́ isẹ̀, mà á jáde pẹ̀lú àwọn olólùfẹ́ mi. A á ṣeré lọ sí ìgboro, a á lọ ra nǹkan fúnra wa, a á gbádùn ara wa. Ehn, bímọ ṣi máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ni yẹ́n.

Àkókò mélòó ni o máa ń lo sùn? Àà, àkókò tí mo máa ń lo sùn ni òru. Ẹ̀hẹ̀n, òun náà ni kó ju àkókò, ẹ́ wákàtí méje sí mẹ́jọ lọ. Ìgbà mìíràn wa tó dẹ̀ máa ń kéré sí àwọn ìyẹn. Torí wọn sọ pé á tètè sun ni á tètè jí. Mo ní láti tètè sùn kí ń bá lè sinmi ní gbògbò làálàá tí mo ti ṣe ní ojú mọ́mo ní ibi iṣẹ́. Ẹ̀hẹ̀n tó bá dẹ̀ tún di ní ọ̀sán, ní ekookan tí ààyè ìsinmi bá wà, mo máa ń sùn díẹ̀ ní ọ̀sán. Iyẹn tí òòrùn yẹn bá wá tó bá kùn mí dáadáa, màá sùn fẹ́ẹ́rẹ́fẹ́ ní ọ̀sán. Àwọn orun tí yẹn kì í ju wákàtí ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan lọ láti fi lè sinmi kí ara tún fi na, láti fi lè tẹ̀síwájú iṣẹ́ òòjọ́ padà. So ìyẹn máa ń jẹ́ kí n sùn. Àà, wákàtí méje ní alẹ́, ní òru ní alẹ́, èmi máa tún ṣe wákàtí díẹ̀ náà ni ẹnu iṣẹ́.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Aà, bẹ́ẹ̀ni o. Mo máa ń rìn ní àlàáfíà. Mo máa ń rìn ní àlàáfíà ni o. Ní àlàáfíà, òun náà ló dá láti rìn. Kì í ṣe pé mo máa máa wahàlá àbí ìjọ̀gbọ̀n káàkiri. Ohun tó dára jù náà ni láti rìn ní àlàáfíà torí tí èèyàn bá ní ní àlàáfíà, ẹrù kò ní, kò ní máa bà mí. Àyà ò ní máa fò ní pé bóyá ẹnikẹ́ni fẹ́ ṣe mí léṣeì àbí ẹnikẹ́ni fẹ́ pa mí lára, kò ní sí ìyẹn. Kò ní sí ìyẹn torí ọ̀rọ̀ Ọlọ́run lọ sọ pé kí a gba gbogbo àwọn tó wà láyíká wa pẹ̀lú àlàáfíà. Àlàáfíà ni mo fi ń bá gbogbo àwọn tó wà láyíká mi. Àlàáfíà ni mo fi ń bá wọn gbé torí tí ó bá sí àlàáfíà ni, dàrúdàpọ̀ wáhalà. Ni ẹni, kòkan wa máa mọ bá ara wa fà. Ìyẹn mú mi láti máa rìn ní àlàáfíà. Mò ń rìn ní àlàáfíà láyíká mi. Mo dẹ̀ ń rìn ní àlàáfíà pẹ̀lú gbogbo àwọn àbáyọ̀ tájẹ́ wọ́n gbé le àti àwọn aládùúgbò mi.

Ṣé mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? Bẹ́ẹ̀ni o, mo máa ń jẹ oúnjẹ tí ó lérò fún ìlera. Mo máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera torí ìlera ni olórí ọrọ̀. Agọ́ ara tí ò bá sí ní ìlera tó pé, àgọ́ ara náà ń wá ìṣubú fún ara nii. Torí ìlera, ni ìlera pípé, ni ọrọ̀. Bí àwọn Yorùbá wá ṣe sọ, ìlera pípé ni ọrọ̀. Mo máa jẹ, iyẹn mu mi láti máa jẹ oúnjẹ, mi lè jẹ oúnjẹ tí ò dá, kí àgọ́ ara mi má bà bàjẹ́. Ó dẹ̀ ní àwọn oúnjẹ tí ó dára fún ìlera pípé àgọ́ ara. Àwọn bí èso, ẹ̀hẹ̀n, èso bí ọ̀gẹ̀dẹ̀, ẹ̀wọ̀n sàn, ó dára kí èèyàn máa mu Mo tún fẹ́ràn láti máa jẹ, àwọn oúnjẹ tí mo ti máa ń bìi, bí iyán. Iyen náà máa ń fún èèyàn ní okun àti ìlera tó péye. Torí ìlera tó péye, òhun náà ló borí àrun n gbogbo. Iyẹn máa ń jẹ́ kí n jẹ oúnjẹ tó lérò fún ìlera.

Báwo ni mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára. Bí mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára ni pé ọjà tí mo máa bá gbé síta láti polówó fún àwọn èèyàn, màá ti rí pé èmi gangan fúnra mi, mo ti yẹ̀ ẹ́ wò, mo ti wò ó fínnífínní. A rí pé ọjà tí a ti, tí, tí a ti yẹ̀ ẹ́ wò, ẹh ẹh, ta tí, ta tí, ta tí, a ti gbé yẹ̀ ẹ́ wò, a ti rí pé ó dáa, àwọn èèyàn ti lò ó, gbogbo wọn ti forí ṣọ̀kan ti fẹnu sí pé ọjà tó dáa ni, kó tó di pé a tà á fún àwọn ènìyàn. A ti mọ̀, a jẹ̀ kí wọ́n mọ̀ tí ó lè ṣe, a jẹ̀ kí wọ́n mọ̀, kí wọ́n mọ ìwúlò ọjà náà. Ẹh ẹh, báyìí ni mo ṣe máa ń rí dájú pé ọjà mi dára. Tí àwọn èèyàn bá ti lò ó, tí gbogbo wọn bá ti padà wá láti wá yẹ sí, láti wá sọ iṣẹ́ tí ọjà náà ṣe, ìgbà yẹn ni mo máa ń mọ̀, ni mo tó máa ń rí dájú pé ọjà mi dára. Bí mo bá dẹ̀ ṣe rí bí àwọn èèyàn bá ṣe rà á sí, bí wọ́n ṣe fẹ́ràn rẹ̀ sí, ìyẹn eléyii to teleyinbo n pé ni customer service review. Ẹh ẹh, tí mo bá ṣe rí bí iyen bá ṣe pọ̀, tí wọ́n bá ṣe rí sí, ìgbà yẹn mo tó máa rí dájú pé ọjà mi dára.

Ṣé mo ní, ṣe o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Bẹ́ẹ̀ni, mo ní ètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn torí ohun tó dára jù náà ni kí iṣẹ́ kó gbòrò sí, kí iṣẹ́ má baà dúró sí, kí iṣẹ́ má baà dúró sí ibìkan, kí iṣẹ́ bá lè tẹ̀síwájú, kó bá lè lọ síwájú, kó bá lè gbòrò sí. Ìyẹn náà ni mo fi ní ètò láti fi sí ìlú mìíràn kí àwọn èèyàn bá lè mọ iṣẹ́ mi káàkiri, ó mọ̀ bá jẹ́ pé ìlú tí mo wà nìkan ni wọ́n ti mọ̀. Torí ìyẹn mú mi láti máa gbèrò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn láti tún fi ran àwọn tí ò ní iṣẹ́ ní ọwọ́, a lè gbà wọ́n sí iṣẹ́. Àwọn èèyàn ó tún lè mọ tí à ń ṣe, tí ààyè bá dẹ̀ tún yọ, a lè gbòrò sí, a tún fi lè wá nǹkan mí tí a mọ̀ mọ̀ se ní ilé iṣẹ́ tí ẹ́, owó tí a fi mọ̀ wo le tí ò dẹ̀ ní sí ìyọnu. Ìyẹn mú mi láti máa ṣètò láti fi iṣẹ́ mi sí ìlú mìíràn.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ẹ̀, iye ìrọ̀rí tí mo máa ń lò bí mo bá ṣe rí síná ni o. Bí oorun bá ṣe rọ̀ mí lọ́rùn si, tí ó le dí pé màá sùn tí ara máa ma rọ mí àbí tí ọrùn máa ma rọ mí, ìyẹn ló máa ń dí fún iye ìrọ̀rí tí mo bá lò. Tí ìrọ̀rí yẹn náà bá dẹ̀ tún rọ̀, mo lè lò ó tó pọ̀. Àmọ́ iye ìrọ̀rí tí mo máa ń lò jù, òun náà ni ẹyọ kan. Àwọn ìgbà mí wà tó jẹ́ pé, tí wá jẹ́ kàn jẹ́ pé oorun kì í sùn kájí láàrín ìṣẹ́jú ni, mo lè lò ìrọ̀rí méjì, àmọ́ ní gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìrọ̀rí ẹyọ kan náà ni mo máa ń lò. Ìgbà tí mo bá dẹ̀ tún rí pé kò sí àyè láti lọ sí ibi iṣẹ́ ní ìgbà yẹn, màá ti orí bọ irun ibi tí mo fẹ́ lọ. Ẹ̀yi mi fin nìí tún ń sọ pé mo fẹ́ máa lò ìrọ̀rí kankan mọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà wà tó jẹ́ pé màá lẹyokan, ìgbà tí wà dẹ̀ sí tẹ wá yẹ pe won ti gbe eyi tí mò ń lọ, màá sùn láì lo ìrọ̀rí rárá.